Mo fẹ́ràn jíjó, mo fẹ́ràn kí n máa jó. Mo bá wà ní ibi ìgbafẹ́ tàbí mo wà ní ilé ijó tàbí ní ibi ayẹyẹ bí a ti gbéyàwó tàbí ìṣílé tàbí àwọn mìíràn tí ó ṣàje fún ìgbádùn tí orin sì ń ròkè lála, mo máa ń wù mí kí n jó. Mo sì fẹ́ràn gan ni. Bóti le jẹ́ pé mi ò mọ̀ ọ́ jó, ṣùgbọ́n mo máa ń fi ara sin. Paapáa julo àwọn ijó ìbílẹ̀ tí eléré bá, tí wọ́n bá pèsè ojú agbo tí ó bá ń kọ. Mo fẹ́ràn kí n máa jó. Ṣùgbọ́n nígbà mí tí mi ò bá sí ní, tí ara mi ò bá fi bẹ́ẹ̀ yà tàbí ara mi ò fi bẹ́ẹ̀ le tàbí tí ǹkan ò bá fi bẹ́ẹ̀ fararọ fún mi tí mo rẹ̀wẹ̀sì tí inú mi ò sí fi bẹ́ẹ̀ dùn, mi ò kí ń fẹ́ láti jó tàbí kó jẹ́ pé, eh kò kín sí ìwúrí fún jíjó. Kò kí ń yá mi lára kankan láti dìde láti jó. Bo tì lè jẹ́ pé nígbà mí ó kọje pé ibi tó ti wù mí jó, nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ ò gba bí kí n máa jó. Ó lè jẹ́ pé ò ń gbọ́ orin láti rí ẹ̀rọ alágbeká mi sínú, eh, àwọn ẹ̀rọ tí ó máa ń gbé orin wọ inú etí yẹn headphone àbí earpiece. Ó jẹ́ pé ibi tí mo ti fẹ́ wọkọ̀ ni mo ti ń gbọ́. Mi ò lè bẹ̀rẹ̀ sí máa jó nínú àwọn ibi, ibi báyẹn bóti le jẹ́ pé ó wù mí láti jó nítorí ara, orin aládùn ni mo ń gbọ́. Ṣùgbọ́n tí bá ti dá wà nínú yàrá mi, ìgbẹ lotí máa ń dàbí pé mo mọ̀ ọ́n jó ju gbogbo ení tó mọ̀ ọ́n jó lọ. Lóríle aye yìí na, mo máa fi jó pẹ́ta. Mo sì máa ń gbádùn orin aládùn mi. Kódà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, boyá mọ̀ fo abọ́ àbí mò ń tún ilé ṣe, ó máa ń wù mí kí n máa jó díẹ̀ díẹ̀ tàbí kí n máa ń mí lẹ́gbẹ́lẹ́gbẹ́ sí orin tó bá ń dùn. Nítorí pé èèyàn ni ó máa ń wù mí lórí láti tún ṣe iṣẹ́ mi pẹ̀lú ìyára kankan ási jèkile parí iṣẹ́ tó bá pọ̀ ganni láàárín ìṣẹ́jú àáyá.

Mo máa ń bọ́ mo máa ń gbọ́ podcast. Podcast máa ń fún mi ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn oun tó bá ń lọ láyìíká, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù àti àwọn eré ìdárayá mìíràn tí ó wà ní bóyá orílẹ̀ èdè mi àti ní àgbáyé lápapọ̀ sá. Bákan náà, ibẹ̀ ni a sì ti máa ń gbọ́, ibẹ̀ ni mo ti máa ń gbọ́ nípa àwọn ìfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ ayé lónìí, bóyá nípa àwọn ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò kan tí wọ́n sì fẹ́ kí àwọn èèyàn bá wọn dá si, tàbí tí wọ́n kàn ùn jíròrò rẹ̀ nínú ilé ẹjọ́ àbí ní ilé ìfọ̀rọ̀wánilẹ́nuwò. So podcast báyẹn máa ń jẹ́ kí n tí pọ̀ gbọ́ nípa àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká mi tí ó sì máa ń fún mi ní ìmọ̀ nípa àwọn nǹkan tí a lè ṣe níru àwọn ipò t'áwọn náà wà. Àbí tàbí ló máa jẹ́ kí mo mọ bí màá ṣe hùwàsí níru àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀, tàbí kí n kọ ẹ̀kọ́ àríkọ́gbọ́n látara ohun tó ṣẹlẹ̀ sí'yán, àti bí wọ́n ṣe hùwà, àti ìgbésẹ̀ tí wọ́n gbé, àti ohun tó padà ṣẹlẹ̀ sí wọn, ohun tó yọríi sí fún wọn. Bóyá ó yọríi sí rere ni àbí ó yọríi sí ìpalára fún wọn. Kí n má ba à jìn sí kòtò bí i ti wọn, tàbí kí n lè rí ìbùkún gbà bíi ti wọn náà. Podcast tó bá mọ́'gbọ́n dání máa ń kọ́'yàn lẹ́kọ̀ọ́ gidi. Ìyẹn ni mo sì máa ń fi we ni mo máa ń pe àkíyèsí sí jù, bákan náà nípa eré ìdárayá. Ibẹ̀ ni mo ti máa ń mọ̀ nípa àwọn ohun tó ti ṣẹlẹ̀ ṣáájú òun, bóyá ṣáájú òun kí wọ́n tó bí mi, tàbí ṣáájú kí n tó bẹ̀rẹ̀ sí máa wo bọ́ọ̀lù. Àwọn nǹkan náà sì wà tójẹ́ pé mó tilè gbàgbé, àwọn nǹkan wà tó jẹ́ pé mo ti lè gbàgbé nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú eré ìdárayá bọ́ọ̀lù, tàbí nípa àwọn ìṣẹ̀lẹ̀ mí ìn, bóyá nípa orílẹ̀ èdè yìí àti nípa àwọn ààrẹ tó ti jẹ́ sẹ́yìn, àbá àwọn gómìnà tó ti jẹ́ sẹ́yìn, àbí àwọn ìgbésẹ̀ tí ẹ̀yin ìjọba ti gbé lórí àwọn nǹkan kan tí wọ́n ń fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò, bóyá bóṣe yẹ kó rí nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. Ó máa ń jẹ́ ìránilétí fún mi tàbí ìṣírí fún mi láti máa ń gbọ́ gbogbo àwọn podcast yìí. Mi ò sì kí ń fi wọ́n ṣeré lọ́pọ̀ ìgbà. Bí i tí àwọn máa ń gùn ní ọ̀pọ̀ ìgbà náà, wọ́n máa ń gùn, wọ́n sì máa ń tọ̀ni l'àkókò tí eyan o bá ṣọ́ra. Ṣùgbọ́n tí eyan bá farabalẹ̀ gbọ́ èyí tí ó bá lọ́ gbọ́ nínú inú ẹ, èèyàn máa rí ohun pupo jẹ́ rẹ̀. Ó sì jẹ́ fún ìsinmi. Ìsinmi náà tí eyan bá fẹ́ sinmi, èèyàn le máa gbọ́ podcast. Kí wọn sinmi lẹ́yìn tí wọ́n bá ti ṣe iṣẹ́ ọjọ́ ọjọ́ tán, tàbí tí wọ́n ti ṣe iṣẹ́ lẹ́ẹ̀tán tí ó ti rẹ́ra, tàbí tí àwọn ti rin ìrìnàjò tí ó ti wá rẹ́ra, dipo kí eyan kàn sùn eyan le koko sinmi kí wọn máa gbọ́ podcast, ki ó sì máa gbádùn. So bí mo sá fẹ́ran podcast ni àpáàpọ̀ sá, papájúlọ̀ èyí tó bá jẹ́ ti eré ìdárayá.

Mi ò ní àwòrán lára, kódà mi ò fẹ́ràn kí n rí àwòrán kankan lára mi tàbí kí n ríi lára ẹ̀yàn. Nítọ̀ rí lára àwọn ẹlòmíràn máa ń lẹ́wà, ó máa ń jẹ́ kí ẹ̀wà wọn tún yọ díẹ̀ tàbí ó tún máa ń jẹ́ kí ǹkan tí wọ́n bá kọ sára kó ní ìtumọ̀. Ṣùgbọ́n lára tèmi, mi ò fẹ́, pàápàá jùlọ torí pé mo jẹ́ onígbàgbọ́. Mi kì í, mo máa ń, mi kì í fẹ́ ya sára torí pé bíbélì ò fọwọ́ sí. Bíbélì sọ pé kí a máa fi ǹkan kan ya ara wa tàbí kí a ya ǹkan sí ara, ó wà nínú bíbélì. Nítorí náà, mo máa fẹ́ tẹ̀lé ìtọ́ni náà, òun ni mi ò ṣe ni lára. Ó ṣe é ṣe pé jẹ́ pé tí mo ì bá jẹ́ onígbàgbọ́, ó ṣe é ṣe kí n ya sára o torí mo lè má mọ̀ ohun tó wà nínú bíbélì nígbà náà. Ṣùgbọ́n nígbà tí mo mọ̀, kò sì wù mi rárá láti ṣe, mo ì fẹ́ tàpá sí ìtọ́ni tí Ọlọ́run fún àwa onígbàgbọ́. Hmm, àwọn mìíràn máa ń ní àwòrán lára láti fi rántí àwọn ǹkan kan tí ó ti ṣẹlẹ̀ sí wọn tàbí láti fi, ẹ́ fi hàn ìkannu mọ̀lẹ́bí wọn tàbí arálẹ̀ wọn nígbà wọ́n ní ìfẹ́ rẹ̀ tàbí láti fi, láti fi tọ́jú ìrírí tí wọ́n ti ní sẹ́yìn tàbí láti fi fọkàn ìyàwòrán ohun tó máa wù wọ́n láti gbádùn lọ́jọ́ iwájú tàbí láti ṣe lọ́jọ́ iwájú. Àwọn mìíràn sì máa ń fi rántí àwọn ǹkan tí àwọn máa fẹ́ ṣe bí a ni ọdún kan, ọdún méjì sí iwájú, wọ́n máa kọ sí ara. Bákan náà, àwọn mìíràn máa ń fi ṣe bí ìwúre, bí àdúrà. Ẹ̀hẹ̀, èèyàn ni wọ́n ma fi ń kọ sára, pàápàá jù lọ àwọn ìyá ágbálàgbà ayé ọjọ́un. Wọ́n máa ń kọ àwọn ǹkan nípa ara wọn sílẹ̀, orúkọ wọn àti ohun tí wọ́n fẹ́ yẹ kó ṣẹlẹ̀ tí wọn lọ́jọ́ iwájú bíi pé ààrín ọmọ làwọn máa sun, hmm àwọn máa bí ọmọ tó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm tí àwòrán wà, àwòrán ara wà fún ni yẹn. Ṣùgbọ́n èmi o, mi ò fẹ́ lára mi torí mi ò lè tàpá sí òfin Ọlọ́run tó wà nínú bíbélì.

Ah ohun mímu tí mo fẹ́ràn jù, wọ́n pọ̀ oríṣiríṣi. Awọn ọtí eleríndòdó kan wà tí mo fẹ́ràn, ṣùgbọ́n èyí tí mo máa ń sábà fi jẹun òun ni Chivita Active. Chivita Active jẹ́ ohun mímu tí a fi àwọn èso ṣe, bíi èso apple, eh mango, eh watermelon àti ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn. Òò, ìkan wà tó jẹ́ pé oríṣiríṣi báyẹn ni a fi ṣe papọ̀ sóju kan, ìmí sí wà tó jẹ́ pé ọsàn àti apple nìkan ni a lò fún. Emí sà máa ń lò lóríṣiríṣi báyìí ṣùgbọ́n Chivita yẹn gangan, gangan tàbí chi exotic ikan'nu méjèèjì ni mo máa ń fẹ́ràn jù. Ìdí sì ni pé yàtosìpé kò fi bẹ́ẹ̀ ni, ohun tó ń mú nǹkan dùn yẹn, ṣúgà. Bákan náà kò lẹ́ pánilára bí ọtí líle púpọ̀ tí ẹyan bá ń mu lóòrèkóòrè. Kò kì í sábà fúnni ní jẹ̀díjedí. Kò sì, kò sì, ó sì lè bá ọ, ẹ, oríṣiríṣi oúnjẹ lọ. Èèyàn lè jẹ́, jẹun kí ó máa múle lórí nígbàkúgbà. Bákan náà, bí ó ṣe máa ń rì lẹ́nu,, ẹ, ó máa ń, ó máa ń dára lẹnu. Èèyàn sì lè fi sínú, ẹ, ẹ̀rọ amú nǹkan tutù. Ẹ, fridge àbí freezer tí ó máa fi jẹ́ kó tutù ó máa sì ń jẹ́ kí ó gbádùn mọ́ ni. Ó tún jẹ́ ǹ t'ẹyan lè mu nígbà tí ó bá ti rẹ̀ èèyàn gan-an làti le tún jẹ́ kí ara tún sínm'edọ́, kí ara wálẹ̀ pẹ̀sẹ̀. Iyẹn ló máa ń jẹ́ kí n yàn láàyò ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ pé ìnlá patàpátá ni mo máa ń ra torí ó ní oríṣiríṣi. Kékèré wà, nlá wà, nlá one lítà wà, kékeré sì wà, mn ranti ìwọ̀n ẹ. Àmọ́ wọ́n p'oríṣiríṣi ní tí wíwọ̀n. So o máa ń wùmí kí n ní sílé. Lọ́pọ ìgbà, igba mìíràn tó jẹ́ pé mo máa ń ra púpọ̀ rẹ̀ sílé ju àwọn nǹkan mi tó jẹ́ ohun mímu lọ bíi tíì àbí coffee. Ìyẹn ló máa ń wù mí kí n ra sílé jù. Ìgbà mìíràn sì ló ti bá lọ sí ibi ayẹyẹ, Ìyẹn ló máa ń wù mí kí n mu jù. Tí ó bá ti sì, àfi tí ó bá ti sì nílẹ̀ tọ́ je pé àwọn nǹkan mi lò wá nlẹ̀ ló túkú. So mo máa ń fẹ́ràn jù. Àwọn nǹkan mi náà sì wà tí mo ṣi fẹ́ràn náà àmọ́ eléyi ni ó gbà'wájù jù nínu gbogbo e. Tí n bá rì lẹ́ni, ibikíbí tí n bàá ti rì mo máa ń fẹ́ ra sílé, iyẹn tí mio bá ti ní sílé tẹ́lẹ̀. Torí pé kò sí ìpalára láti ibẹ̀ t'ẹyan bá mu lóòrèkóòrè nígbà tó jẹ́ pé èso ni a fi ṣe.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ úgú máa ń rọrùn láti, láti jẹ, papa jú lọ láti fi nǹkan kan sí. Èèyàn kàn lè bọ́ ní ránpẹ́, to je pé àwọn ǹkan tó ń sara lóre lára ẹ̀ sì máa wà níbẹ̀. Síbẹ̀síbẹ̀ èèyàn máa gbádùn e lenu. Bákan náà, ó tún máa ń fún ni ní ẹ̀jẹ̀. Oda pẹ́ gbogbo àwọn ẹ̀fọ́ náà ló ń fún ni leje, ṣùgbọ́n úgú ni wọ́n sábà máa ń sọ fún èèyàn pé kó lo jẹ ju nítorí pé òun ló máa ń tètè pèsè ẹ̀jẹ̀ ju. Mo sì mí fẹ́ràn bó se máa ń le díẹ̀ lẹ́nu. Kò ní jẹ́ pé ó kan máa dàbí pé èèyàn kan ń kó ǹkan jẹ tó sì máa rìn yan láyà. Ẹ̀fọ́ úgú máa rora n le bí, ó máa jẹ́ bí carrot lẹ́nu. Nígbà teyan ba jẹ carrot, bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ náà, ẹ̀fọ́ úgú náà sì máa ń le díẹ̀díẹ̀ lẹ́nu. So o máa ń jẹ́ kóuńjẹ wù mí jẹ, pa pajulọ́ tí ẹeyan ba jẹ pẹ̀lú bí i sẹ̀mọ́ àbí iyán tó wá fi ọbẹ̀ ẹ̀gúsí si. Hhm ìgbádùn kẹ̀nkẹ́lẹ́. Ẹ̀fọ́ ẹ̀hn, mi rò pé mo máa ń fi ẹ̀fọ́ mi ì ṣẹ̀gúsí ju ẹ̀fọ́ úgú lọ. Ìgbà mìí sì re àwọn ẹ̀fọ́ yòókù máa ń mú kí n yagbẹ́. Úgú nìkan ni mo lè fọwọ́ sọ̀yà pé kò kí n mú mi yagbẹ́. Ó sì jẹ́ pé òun ni mo máa ń sábà lò jù. Tí n bá dẹ̀ tí fẹ́ se ìrẹsì tán nígbà mi tí ó bá ti ku díẹ̀ kó jiná, mo máa ń fi ẹ̀fọ́ úgú le lórí. Óru ìrẹsì yẹn tí ó ti mú kí ìrẹsì jiná yẹn, ó máa jẹ́ kí úgú yẹn rọra bọ́ díẹ̀. Láìṣẹ́ pé mo bọ ohun gangan fun re ẹ nínú omi gbóná. Ó máa jẹ́ kó bọ́ díẹ̀ ó sì máa jẹ́ kí ó, ó se jẹ. Síbẹ̀síbẹ̀ na àwọn èròjà ara ẹ tó ń f-- mú kára, kó tó ń sara lóre á sì wá síbẹ̀ níbi pípepẹreperẹ nítorí pé tí eeyan ba fomi bọ́, gbogbo àwọn al-- àwọ greeni ara ẹ̀ náà máa ń ṣe sínú omi. Bẹ́ẹ̀ ìwádìí de sì fi hàn pé àwọn ẹiyen gàn gan ni ohun tó ń sara lórí inú ẹ tó ń dànù yen. Nítorí náà fífi ewébẹ̀ úgú sórí ìrẹsì díẹ̀ kó ti, nígbà tí ó bá ku díẹ̀ kí ìrẹsì jiná máa jẹ́ kí ó sì jẹ́ lẹ́nu. Síbẹ̀síbẹ̀ àwọn èròjà ara ẹ̀ náà máa peperepẹrẹ síbẹ̀. Lo se jẹ́ pé mo fẹ́ràn e gàn ni. Tí n bá dẹ̀ fẹ́ ra gé ní ké ké ké ké ké ké láti le máa kó jẹ tàbí láti sè pẹ̀lú bíi carrot, bí àgbọ̀n, hinhin, bí àwọn èso ké ké ké ké ké ké tí màá rẹ́ síra, mo màá n fi úgú ké ké ké náà mọ́. Màá gé ní wóní wóní wóní wóní. Màá wá jẹ gbogbo ẹ̀ pọ̀. Ó máa ń sara lórí gan ni. Ó sì máa ń wù mí kó jẹ́ pé úgú yẹn òojọ ni. Èyí tí wọ́n ṣẹ̀ jà lóko kò ní jẹ́ èyí tó ti pẹ́ lórí igbá ẹeyàn ni mo máa ń rà. Mo máa ń fẹ́ kó jẹ́ pé ẹni tó ṣẹ̀ dé látoko ni mo máa ń rà lọ́wọ́ e. Kò kí n rọrùn láti rí bẹ́ẹ̀. Kò kí rọrùn rárá nítorí pé ọ̀pọ̀ ìyá ọlọ́jà ló máa n tí ń rà ní ọ̀pọ̀ yan turu láti lè ta. Nítorí náà ó ti máa ń lo ọjọ́, ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lórí igbá wọn kí wọ́n tó rí tà tán. Mo wa máa ń fẹ́ láti dìdí wá níbi tí wọ́n bá ti ń ta òjọ́. Hmm bí ìgbà tí màá ń lọ ra àgbàdo lóojọ́ náà ni mo se máa ń ra úgú ní ọja mo sì máa ń wá wọn kan. Lo si fi jẹ́ pé temí gan máa ba ti rà dé, ọjọ́ yẹn mo máa n fẹ́ sè. Bó ṣe sísè ni mo fẹ́ fi sè, bó ṣe pe mo fẹ́ gé ké ké ké láti jẹ pẹ̀lú àwọn èso ni. Bó sì ṣe jẹ́ pé, bó sì jẹ́ pé mo fẹ́ fi sórí ìrẹsì náà ni, màá fẹ́ ẹ kó jẹ́ pé ọjọ́ tí màá rà ní ọjọ́ yẹn náà ni màá sè. Ó sì dà kí eeyan ṣe lọ́jọ́ yẹn kó má jẹ lọ́jọ́ yẹn ju kí èèyàn wá ra sílẹ̀ kó má sè lọ́jọ́ yẹn lọ. Ẹ̀fọ́ úgú mi o rò pé imi wa tí ó tun dára jù lọ. Igbó, ẹ̀fọ́ ìgbó ló farapẹ́ díẹ̀ àmọ́ èèyàn náà ò fi bẹ́ẹ̀, ò fi bẹ́ẹ̀ kò dára tó úgú. Wọ́n fara jọ ra ní ti jíjẹ lẹ́nu àmọ́ úgú nìkan ni mo si yàn láàyò jù ní gbogbo àwọn ẹ̀fọ́.

O jẹ àkàrà tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn kí n máa fi ògì mu àkàrà. Ní ṣítò, mo gbádùn kí n máa fi, hmm búrẹ́dì, kí n máa fi jẹ àkàrà náà. Àmọ́ òní bí ògì ṣe máa ń jẹ́ kí àkàrà dúró lára mi ju búrẹ́dì lọ. Ẹ jẹ ìṣẹ̀lẹ̀ ayé lọnà yìí. Búrẹ́dì àti àkàrà máa ń jẹ́ kó dàbí pé nǹkan léélé méjì ni mò ń jẹ pọ̀. Bí ìgbà to jẹ́ pé mo nǹkan gbé òkúta mo òkúta bí ìyẹ̀pẹ̀ àti òkúta ni òun jẹ. Lotítò ó máa ń gbádùn mọ́ni ní jíjẹ, ìyẹn búrẹ́dì àti àkàrà ni ò kì ṣòkúta ti iyàn ní. Ṣùgbọ́n ó máa ń tètè yó ni. Ìyẹn ẹmí fúnrà mi ni mò ń sọ̀rọ̀ nípa e. Ó máa ń tètè yó mi, kò sì ní jẹ́ kí n gbádùn oúnjẹ yen ni pípẹ́. Ṣùgbọ́n ògì tí a fi ṣúgà dùn dáadáa, hmm pẹ̀lú àkàrà, ó máa dàbí ìgbà t'èèyàn mọ ilé tí ó ti to bíríkì tó wá fi, eh sìmẹ́ǹtì tí ó fi ti bo àárín pé kí ó lè lẹ́ mọ́ra. Gbogbo e máa ń, ó máa lẹlọ̀ báyẹn. Ó máa mú kí ẹ̀wà ilé náà dúró, o máa jẹ́ kí ilé náà dúró gbagide. Bẹ́ẹ̀ náà ni ilé, ilé ìkún mi náà ṣe máa ń dúró gbagidi tí bá ti mu ògì àti àkàrà. Bó tí ẹ jẹ́ pé t'èèyàn bá mu ògì lásán, ìtọ̀ l'èèyàn máa fi tọ́ jáde. Ṣùgbọ́n ní títèmi ò ògì pẹ̀lú àkàrà ó máa n dàbí pe wón jọ n ṣiṣẹ́ pọ̀ láti lè mú kí inú lè láti lẹ́ jẹ́ kí, eh ara mi dà ṣakà. Bí màá ti jẹ tán, tí màá rọ̀rùn díẹ̀ sùn lè, ah kó dà. Inú mi máa le, tí ilẹ̀ máa fi sú ni. Ara mi sì máa jí pẹpẹ láti lè ṣe gbogbo iṣẹ́ ojú ọjọ́ yẹn. Eh àárọ̀ ni mo máa sábà fẹ́ mú, àárọ̀ tàbí ní ìdájí, ìdájí torí bí tó bá yé pé mo mú ní iṣẹ́ tí mo máa fẹ́ ṣe ní ọjọ́ yẹn, màá ti fẹ́ mú láti ìdájí tó máa pọ̀. Màá sì, màá sì ti sun ọ̀run bí wákàtí kan. Lẹ́yìn tí màá jẹ tán. Ara mi a ti lè ṣilé dáadáa, màá ti ti ní okun láti lè ṣiṣẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n kò kín ṣe mu lọ́sàn-án, kò kín ṣe jẹ lọ́sàn-án torí pé gbígbóná ni mo máa fẹ́ jẹ àwọn oúnjẹ mi. Àkàrà gbígbóná, ògì gbígbóná. Nitorinaa, tí n bá, tí n bá mú nígbà tí òòrùn ń mú àti gbígbẹ kò ní jẹ́ kí n gbádùn oúnjẹ náà. Àkàrà àtògî. Mi ò rò pé ètò tó baba ṣe tó oúnjẹ nínú gbogbo ohun tí a lè fà àkàrà jẹ, mi ò rò pé ó wà.

Mo mọ̀ bí a ti ń gùn kẹ̀kẹ́ àti kékeré ni mo ti fi kọ́ra. Màá lọ ń ya kẹ̀kẹ́ àwọn èèyàn àti ma lọ fi ọwọ́ gùn ní ọ̀nà ìbílẹ̀ ìlú iwẹ wa nígbà yẹn, ìyẹn ní kékeré. A máa gùn títí tẹ́sẹ̀ máa fi bó ti gbogbo ara a ya, títí tí mo fi mọ̀ gùn. Kórọ̀run lọ́pọ̀ ìgbà náà nítorí pé ìyẹn àwọn ibi tí èyàn ò rò ló ti ni èèyàn tó máa ṣe ṣe. Ìgbà mí ìṣeré, èèyàn máa gbàgbé pé ìjánu kẹ̀kẹ́ wà níbẹ̀, torí ẹ kí wọn tẹ̀. Nígbà tí èèyàn bá ti ní lọ ní ìyára kankan ju bó ṣe yẹ lọ. Nígbà tí ìrìn ẹsẹ̀ kẹ̀kẹ́ náà bá ti fẹ́ máa pọ̀ jù, tírí náà bá ti ń pọ̀ jù, ìjánu kẹ̀kẹ́ tẹ kí èèyàn tẹ̀. Ọ̀pọ̀ ìgbà la máa ń gbàgbé, ohun sì jẹ́ kí a ní ọgbẹ́ tó pọ̀ lára. Hmm, bí ó bá sì jẹ́ kẹ̀kẹ́ ológère náà, ìyẹn mi ò fi bẹ́ẹ̀ kọ́. Ọjọ́ kan pére ni mo fi kọ́, tí mo sì bẹ̀rẹ̀ sí ìgún káàkiri nítorí pé ọ̀gá mi nílò kí a lọ máa bá kó ọjà fún àwọn oníbàárà òun nígbà náà. Ẹni tó sì mọ̀ ọ́n gùn, ó ti fẹ́ máa lọ fún iṣẹ́ àgùnbánirọ̀. Hmm, nítorí náà ó nílò láti gbé ọ̀kadà fún mi kí èmi náà lè máa ṣe iṣẹ́ náà lọ. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ fún mi pẹ̀lú ọ̀kadà náà. Mo fi gbá, mo fi gbá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó wà níwájú mi nígbà tí mo kọ́kọ́ gbé. Ìgbà tí ó yá, mò lọ bọ́ sínú, eeh, mo bọ́ sínú gọ́tà, mo bọ́ síbẹ̀. Mo ti kó ra mi jáde náà, mo jána mọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ gbáyàn àgbàlagbà kan wá, wọ́n à bá kó mọ́ mi lọ́wọ́. Àmọ́ ní ti kẹ̀kẹ́ ń ti èmi fi gbáyàn lò. Kódà ọjọ́ tí mo máa kọ́kọ́ gùn ní ibi tó jìnà. Ìgbà yẹn mo ṣẹ̀ ń kọ́ iṣẹ́ àwòrán yíya ni, ìyẹn photography. Mo kọ̀ kí kẹ̀kẹ́ náà mọ́lẹ̀, kẹ̀kẹ́ aládùúgbò wa kan ni. Mo kọ̀ kí mọ́lẹ̀, mo bẹ̀rẹ̀ sí wá lọ ní gérege. Nǹkan ṣá n tẹ́ná mọ́ mi, ìwẹ̀ gbẹ mí, ìwẹ̀ yìí. Nǹkan kọrin mọ́ iwájú. Ìgbà mí tí bá ti rí pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti wá lẹ́gbẹ̀ẹ́ mi, káàkà kí ǹkan tún wọ́ iwájú kí n wá bí máa ṣe dúró dáadáa lórí kẹ̀kẹ́ náà. Ṣé ni màá fọwọ́ sórí, eeh, ara mọ́tò yẹn níwájú, màá gbọ́wọ́lé. Gbé kó má gba mi, kó má gba mi, àwọn ẹ̀yàn ṣá fi mí ṣe ẹ̀yẹ. Bẹ́ẹ̀ ni mo ṣì ṣe ní àárọ̀ ìrọ̀lẹ́, àárọ̀ ìrọ̀lẹ́ tí mo fi dánmọ́rán níwé gígùn kẹ̀kẹ́. Ọ̀n-ọ́n, ìrírí bẹ́ẹ̀ máa ń gbádùn mọ̀ nítorí báárán tí ìta ti bẹ̀rẹ̀, kẹ̀kẹ́ ewé wà, nǹkan máa ń pa mí lọ́run.

Ìpàdé pẹ̀lú oníbàárà mi máa ń, máa ń gba akitiyan ní ọ̀pọ̀ ìgbà. Bó tì lẹ̀ jẹ́ pé jẹ́ pé nígbà mìí, kò kí ń fi bẹ́ẹ̀ sí ohun púpọ̀ láti múra sílẹ̀ lé lórí, nítorí pé a ti mọ bí a ṣe n má ń tajà fúnra wa, rajà lọ́wọ́ ara wa. A dé ti mọ bí a ṣe má ń kí ra wa. A ti ń d'ojúlùmọ̀ ara wa. Àmọ́ tó bá jẹ́ oníbàárà ìgbà àkọ́kọ́ tàbí tó jẹ́ pé ẹni tí a ò fi bẹ́ẹ̀ mọ̀ ọwọ́ ara wa, tí a ò fi bẹ́ẹ̀ wọ́nu ara wa, tó kan jẹ́ pé ọjà títa rírà ló dá wa pọ̀. Mo ti máa ń gbìyànjú láti farabalẹ̀, múra. Ohun tí màá sọ nígbà t'ẹ́niyẹn bá dé, pàápà jùlọ lọ kí, kí, ó tó bẹ̀rẹ̀ síí pe ọjà tó fẹ́ rà. Àwọn ǹkan tí màá sọ láti lè jẹ́ kí ara rẹ sílẹ̀. Tó bá jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí ní ipò tí ó dára tàbí tí ojú rẹ̀ kọ́re lọ́wọ́ tàbí tí ó rẹ́wẹ̀sín, àwọn ǹkan tí mo lè fi yọ́ ọ́ padà. Ìkínni tí mo fi lè kí nígbà tí ǹkan gbogbo ẹ bá ń lọ déedé àti ìkínni tí mo bá kí tó bá jẹ́ pé mo rí pé ojú ẹ̀ dabu dẹ̀ àbí bóyá kò s'ọ̀yàyà bí o ṣe má ń ṣe tẹ́lẹ̀. Nírú oníbàárà mi ni mo máa ń múra wọn sílẹ̀. Bákan náà mo ti máa ń to àwọn ọjà wọn ní ṣẹ́pẹ́ tàbí kín ni kí ìkan nínú àwọn ọmọ'ṣẹ́ mi bá wọn tó. Nígbà tí wọ́n bá ti pè sàájú pé àwọn ń bọ̀ wá gba irú àwọn ọjà báyìí bàyìí tí wọ́n bá ti kọ gbogbo wọn sílẹ̀ tí wọ́n ti fi ránṣẹ́ lórí àtẹ̀jíṣẹ́ pé àwọn ọjà t'àwọn fẹ́ rà rè o. Mo ti má ń bá wọn mu sílẹ̀, àti máa tò papọ̀. A sọ àwọn ǹkan tí a máa bá wọn fi dáwadà tó fi jẹ́ pé ara wọn á yá mọ́ wa. Ara wọn á sì tutù pẹ̀sẹ̀ lẹ́yìn ilé iṣẹ́ wa. Bó tì lẹ̀ jẹ́ pé kìí rọrùn láti ṣẹ̀ṣẹ̀ máa múra gbogbo bí oníkálukú ṣe máa wùwá sí wa, ìyẹn àwọn oníbàárà wa. Ṣùgbọ́n ó ṣe kókó ní tí pé kò ní jẹ́ pé èèyàn kan máa ṣe bíi ẹni tí kò kà ìwé tàbí ẹni tí ò fi ire àwọn oníbàárà rẹ̀ s'ọ́kàn. Nígbà tí wọ́n bá rí pé a ṣe ń dá wọn lóhùn, tí ó sì jẹ́ pé a ò, a ò kàn án kí wọ́n ní ṣàkúṣàkú. Ó máa rọrùn fún wọn láti tún lè máa padà wá láti wá bá wa ra'já. Wọn ò ní gbàgbé ọ̀dọ̀ wa nítorí bí a ṣe ń, bí a ṣe ń bá wọn lò, bí a ṣe ń bá wọn, bí a ṣe ń bá wọn ṣe gẹ́gẹ́ bí aládúgbò, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí à ń fa ojú wọn mọ́ra. Wọn kan ní máa wò ó pé nítorí pé à kan fẹ́ ta'jà lásán ni a ṣe ń ṣe ojú ayé báyìí. Wọn maa mọ̀ pé a nífẹ́ wọn dé'nú ni nígbà tí a bá ti múra sílẹ̀ láti kí wọn káàbọ̀ sí ilé iṣẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bèèrè nípa ìdílé, nípa ọjà, ṣe ǹkan lọ déédé. Wọn máa wù bá fi ire wọn sọ́kàn. Nítorí náà gbogbo ǹkan ilé ni mo máa ń kọ sílẹ̀ tí mo máa fi ń ṣe ìbánidọ́ra wò tàbí à ṣe fìyàn ní inú ilé. Ìbájẹ̀ fún àwọn oní ìtàjọ jẹ́ mọ̀lẹ́bí tàbí kí n dá ṣé inú yàrá láti lè ṣe bí màá ṣe wù wá sí ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ dé láti wá ra ọjà. Tàbí kí ó jẹ́ nígbà àkọ́kọ́ lẹ́niyẹ̀n wá ra ọjà, má ṣe kókó dá a lóhùn tí ó fi lè jẹ́ pé a lè máa padà wá lóòrèkóòrè láti bá wọn máa rajà lọ́dọ̀. Eré kò sí iṣẹ́ tí ò ní, eh, orogún. A gbọdọ̀ mọ̀ bí a ṣe ń tọ́jú oníbàárà kí wọ́n má bàá lọ síbọ̀ mi kí a sì pàdánù wọ́n gẹ́gẹ́ bí oníbàárà.

Ó rọrùn láti tọrọ àforíjì, ó rọrùn fún mi láti tọrọ àforíjì èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Mo máa ń rí pé tí mo bá ṣe ẹ̀sẹ̀ gbé, mo máa hàn lọ́ju àwọn ènìyàn pé mo ti ṣe wọ́n. Tàbí ìṣọràsí wa ẹnìkan máa jẹ́kin mọ pe mo nílò láti tọrọ àforíjì. Nítorí pé kò báradé bí mo ṣe wà sẹ́ni ò báradé lára ẹ̀. Ojú rẹ̀ á sì ti kọ́rẹ́ lọ́wọ́, á sì fi hàn pé ǹkan tí mo ṣe sí wọn dà. Mo máa pe ẹni náà, màá bèrè ohun tí ó rò pé mo ṣe tí ó fi dùn, tí ó dùn, àti pé ṣe ọ̀rọ̀ náà ṣì ń dùn lọ́kàn. Tó bá jẹ pé ó ṣì ń dùn, mo lè wá ana àbáyọ sí ǹkan tó ṣe ń gọ̀ lẹ́yìn tí bá ti tọrọ àforíjì pé kó má bínú. Mo máa kọ́kọ́ sọ pé kó má bínú, mi ò ní wá àwáwí, mo kò máa sọ fún pé kó má bínú, wí eru ọ̀sìn ni ṣẹlẹ̀ mọ́. Ìbá ye kor ni màá ṣe wa màá sọ fún pé "à, ojo yẹ á mọ́ idì tí mo fi ṣẹlẹ lélè yi rara". Màá sọ fẹ́ni ẹ pé kò ní ṣẹlẹ̀ mọ́ nígbà mìí, kó lo foríjì mi. Bá kan náà nígbà mìí wá tó jẹ́ pé èmi fúnra mi máa lọ dìdí ba ẹni kan tó jẹ́ pé èmi ló ṣẹ̀, tí mo tu sì máa tọrọ àforíjì. Nípé kí a lè máa bá ọ̀rẹ́ wá lọ tàbí bí àjọṣe wá ṣe dánmọ́rán tẹ́lẹ̀ kí ó lè máa bá lọ. Kì í ṣe dandan ìgbà tí ẹnìkan bá ṣe mi ní mo to máa lọ tọrọ àforíjì. Kì í ṣe ìgbà tí bá ṣẹ̀yàn, edákún. Kì í ṣe ìgbà tí bá ṣẹ̀yàn ni mo tó sẹ́ máa lọ tọrọ àforíjì. Nígbà tó bá ṣẹ̀ mi gan, màá sọ fún wo pe, ohun tó bá le fa tí àárín wa ose dánmọ́rán, ẹ sá fi yá mi. Kí a lè tún máa bá ìjùmọ̀sọ̀rọ̀ wa lọ tàbí wọlé wọde tàbí bí àjọ ń sọ̀rọ̀ bá ara wa ní ìjùmọ̀sọ̀rọ̀ pọ̀ tẹ́lẹ̀ kí ó lè máa bá lọ. Ìgbà mìí ṣiré àti tọrọ àforíjì máa rí bákan lára nítorí pé a ò jẹ̀bi ènìyàn, a máa wáyé bẹ́ẹ̀. Ó sì jẹ́ jẹ́ pé ènìyàn náà ò jẹ̀bi, kó jẹ́ pé àwa náà ò jẹ̀bi tóbọ̀ jẹ́ pé bí ǹkan ṣe wáyé ni tàbí ìgbà tí ìṣí tí a ko rò tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀. Ó sì jẹ́ pé ẹlòmíì tí ó yàtọ̀ sí wa gidi gbé, òun ni ó jẹ̀bi ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ǹkan la fẹ́ pé ẹni kejì wá pé kó má bínú, bí eré ọ̀sìn ni ṣẹlẹ̀ mọ́. Bí mo ṣe máa ń tọrọ àforíjì ènìyàn.

Ìmọ́tótó ilé mi ò ní ọjọ́, mi ò ní ọjọ́ pàtó kan tí mo máa fi ń ṣe tí ó bá ṣe wà ni. Ìgbà mìíràn wà tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta màá ṣe gbé ìmọ́tótó le ìlú. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé gbogbo ọ̀sẹ̀ méjì mi ò ṣe ìmọ́tótó kankan. Ìgbà mo máa jí, màá máa sun bẹ́ẹ̀ ní gbogbo ilé adóti. Páàpà jú lọ́ nígbà tó bá rẹ ara, bí ara mi ò yá àti bẹ̀bẹ̀ lo. Tàbi pé ó jẹ́ bí ò pọ̀ wù mí láti ti ṣe nǹkan kan nínú ilé yẹn. Abọ́ máa wà nínú ibi tí mo máa ń gbé sínú ilé yàrá ìdáná. Gbogbo ilẹ̀ náà a máa a lè mọ́yàn mọ̀ kí. Gbigbe aṣáà rí wúru wúru, ibi tí mò ń sun orí ibùsùn mi gan. Àgbára káká ni mo fi máa ń kó àwọn aṣọ orí ibẹ̀ kúrò. Àgbára káká mo fi máa ń gbọn kín tó sùn lé lórí. Nígbà tí mọ́ bá ti dé báyìí, mo máa wọ̀ sórí ibùsùn yẹn nínú ilẹ̀ náà. Boya lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tàbí oṣù kan, mo máa wà nù. Gbigbálẹ̀ náà ò ṣe déédé. Àwọn ọjọ́ tí bá máa ṣe tí mo máa dídè sọ pé mo fẹ́ ṣe báyìí, ọjọ́ yìí máa gbé orin sí orí ọmọ àrọkọ lálálálá. Wọn sì máa ṣẹ́ mi lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́. Mọ lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago méje àárọ̀ kí n parí ní ago méjìlá ọ̀sán òdèdé wákàtí márùn-ún. Bẹ́ẹ̀ ni ilé mi ṣe máa ń dọ̀tí tó ń gbà mí nítorí pé mi ò rò fi bẹ́ẹ̀ ní ààyè àti àsìkò àti agbókùú láti tunlé ṣe nínú iná. Hmm, mi ò ní ọjọ́ kan pàtó tí bá dẹ̀ máa fọ aṣọ náà ní àwon tí mo máa ń gbé fún. Ìgbà mìíràn tí kó àǹkóò wọn sílẹ̀ kí n tó gbé fún wọn. Ìgbà mìíràn sì re i bá ti rí bó tí ṣe bá máa pọ̀ díẹ̀, màá yà gbé fún wọn kí ìmọ́tótó lè wà nínú ilé. Hmm, èmi fúnra mi kì í ṣe pé ó dẹ̀ máa wù mí láti wá nu yàrá tí ò mọ́tónítóní. Kì í ṣe pé mo máa ya òbò náà báyìí. Ṣùgbọ́n, eh, àsìkò ló máa ń fa àti iṣẹ́ àti ìgbà tí bá fi ń dé láti ibi iṣẹ́. Nígbà kan náà, ara mi ò fi bẹ́ẹ̀ lé nítorí náà mi kí n lè ṣe àwọn iṣẹ́ ẹ ní ojoojúmọ́ ojoojúmọ́ bí o ṣe ye kí máa ṣe nígbà mí. Eh, ó máa wù mí, ìgbà mìíràn sì máa ń gba àwọn tí ó máa ń bá mi túnlé ṣe nígbà tó bá ti kà mí láyà. Eh, kọ̀sì ọjọ́ pàtó tí mo yàn láàyò fún. Àmọ́ ọjọ́ tó máa ń sábà bọ̀ sí òun ni ọjọ́ àlàmísì, ọjọ́ Friday. Ehen, tàbí ọjọ́ Ẹtì. Ọjọ́ ni ó máa ń sábà bọ̀ sí nítorí ọjọ́ yìí mo máa ń ní ààyè dáadáa láti tun gbogbo ínú ilé mi ṣe oun ní mo sì máa ń fi tún ṣe.